Bẹ́ẹ̀ni, mo máa ń ra ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì torí àwọn ǹkan mi ń bẹ tó jẹ pé orí Íńtánẹ́ẹ̀tì nìkan ni èèyàn tí lè ra wọ́n. Tí ó bá ṣe orí Íńtánẹ́ẹ̀tì kọ́dẹ̀ sí bí èèyàn ṣe máa lè ra irú àwọn ǹkan báyẹn. So, ǹkán tó fá ti mo máa ń fi ra àwọn ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì nìyẹn. Torí ìgbà mí, àwọn ǹkan mi ó dẹ́ dára kí èèyàn rà wọ́n ni, ànd ibi tí èèyàn lè ti rí irú àwọn ǹkan yẹn nìyẹn. Orí Íńtánẹ́ẹ̀tì nìkan ni èèyàn lè ti rí irú àwọn ǹkan báyẹn. So ǹkan tó fá ti mo máa ń fi rà àwọn ǹkan yẹn lórí Íńtánẹ́ẹ̀tì. And ìgbà mí tí èèyàn bá rà wọ́n lórí Íńtánẹ́ẹ̀tì yẹn, wọ́n máa ń gbádùn bó ṣe rà wọ́n.

Oṣù tí mo fẹ́ràn nínú ọdún ju òun dẹ̀ ni oṣù November. Mo máa ń fẹ́ràn oṣù November láti ibi October dé November yẹn. Torí ìgbà yẹn, àwọn nǹkan, wọ́n máa ń, owó àwọn nǹkan máa ń wá lẹ̀. So tí owó àwọn nǹkan bá ti wá lẹ̀ yẹn, eeyan dé lè lo àkókò yẹn kó fi ṣe àwọn nǹkan tó dẹ̀ da kí èèyàn dẹ̀ rà. And àwọn ẹni tí mo bá lọ́ dáadáa kiní yẹn, wọ́n máa ń help wọn torí owó àwọn nǹkan, owó nǹkan máa wá sílẹ̀. So tí owó nǹkan bá wá sílẹ̀, wọ́n máa lo kiní yẹn kí wọ́n fi ra gbogbo àwọn nǹkan sílé, kí wọ́n fi ṣe gbogbo nǹkan tó dẹ̀ dára fún ara wọn. So nǹkan tó pa tí mo fi like oṣù tí mo fi fẹ́ràn oṣù yẹn nìyẹn.

Ìgbà tí mo lọ sí ìṣègùn òde rí, ó dẹ̀ ti pẹ́ gidi gan, torí lílọ sí ìṣègùn òde kì í ṣe ǹkan tí mo mọ̀ láti ṣe ríńtọ̀. Èmi sì ní àwọn ǹkan mìíràn tó ẹgbẹ́ gan tí mo bá mọ̀ wọ́n dáadáa, mi ò dẹ̀ kí ń ṣe wọ́n, mi ò dẹ̀ kí ń lọ ìlú àwọn ǹkan báyẹn. So ǹkan tó fàá tí mi ò dẹ̀ fi lọ sí ìṣègùn òde ni àwọn gbogbo ènìyàn bẹ́ẹ̀ tí mo ti lọ sí ìṣègùn òde yẹn, mi ò dẹ̀ lè rántí ìgbà tí mo lọ sí ìṣègùn òde yẹn kánìń, torí ǹkan tó ti bẹ́ fún mi ni ǹkan tí mi ò lè rántí ìgbà tí mo dẹ̀ lọ ni.

Nkán tí mo máa ń ṣe nígbà tí ojo máa ń rọ̀ ni pé mo máa ń lọ sùn ni. Nítorí èmi mo dẹ fẹ́ràn kí n máa sùn tí ojo ń bá n rọ̀. Tí mo bá wà nílé, mo máa sùn. Tí mo bá ti wà níbìkan ni gbogbo ọkàn mi ó máa wà nílé ni kí n sá ti rí ara mi nílé. Nítorí èmi mo jẹ́ fẹ́ràn kí n máa, mo jẹ́ fẹ́ràn kí n máa sùn tí ojú ń bá ń rọ̀. So, ǹkan tí mo máa ń ṣe nìyẹn. Gbogbo ìgbà tí ojo ń bá ń rọ̀, mo máa lọ, máa tilẹ̀kùn yara mi, kí n máa, kí n lọ sùn, kí n máa bá, kí n dẹ gbádùn ara mi. Nítorí orun sisùn nnkan to dẹ dá fún ará ni.

Rárá o, mi ò dẹ̀ ní aṣọ wíwé torí ní ibi tá wa wà, àwọn obìnrin ni wọ́n máa ń wọ, wọ́n máa ń wé asọ ní gbogbo ìgbà. Aṣọ wíwé kì í ṣe ti ọkùnrin ni, so nǹkan tó fà á tí mi ò dẹ̀ kí n fi wé asọ nìyẹn. Mi ò dẹ̀ kí n gbádùn kí n máa wé asọ torí kò dẹ̀, mi ò dẹ̀ jẹ́ nǹkan ọ̀dà bò. Ṣùgbọ́n tí ọkùnrin bá dẹ̀ wé asọ ní ibi tá wa, ó máa ṣe, ó máa ṣe bákan. Torí àwọn èèyàn, àwọn èèyàn máa sọ̀rọ̀ pé "àá ki ló mú lágbájá ṣe lágbájá gbádùn báyìí?" àbí "kí ni ṣẹlẹ̀ pẹ̀lú ẹ?" So nǹkan tó fà á tí a dẹ̀ kí n fi wé asọ nìyẹn.

Rárá o, mi ò dẹ́ ní ìforúkọ sílẹ̀ nílé ìdárayá torí ilé ìdárayá yẹn wọ́n máa ń wọ́n ni. Ǹkan tó fá tí mi ò dẹ́ ti, Ǹkan tó fá tí n o dẹ́ fi ní ìforúkọ sílẹ̀ níbẹ̀ nìyẹn. T’èèyàn bá–k’èèyàn tó ní ìforúkọ sílẹ̀ nbẹ̀, èèyàn ní láti san àwọn owó tó dẹ́ pọ̀. Èmi sì ní mi ò dẹ́ kí ń. So nǹkan tí mo ń lò, owó tí mo rí kì í dẹ́ ṣe owó tó dẹ́ dára tó ni. So ǹkan to fá tí mi o dẹ́ fi ní ààyè láti lọ fi orúkọ sílẹ̀ nílé ìdárayá nìyẹn. Àwọn eré ìdárayá tí mo máa ń ṣe, wọ́n ti tó gẹ́

Èdè tí mo fẹ́ kọ́ nìí, mo fẹ́ kọ́ èdè South Korea. Mo dẹ fẹ́ràn èdè yẹn dáadáa. Mo máa ń gbádùn èdè yẹn torí bi mo se wá yii gàn, mo ti ń kọ́ èdè náà díẹ̀ díẹ̀. So èdè tó dẹ́ dára ni. Ó dẹ́ dára, ó dẹ́ dùn láti gbọ́ and ó dẹ́ dùn láti ṣọ. So nnkan tó fá tí mo fi fẹ́ràn èdè náà nìyẹn. Nnkan tó fá tí mo máa ń fi gbádùn sísọ èdè náà. So torí èdè ni tó dẹ́ dára dáadáa, èdè ni tí mo gbádùn, tí mo fẹ́ràn àti máa ṣọ. Mi ò dẹ̀ kí n ṣere pẹ̀lú èdè náà rárá.

Bí mo ṣe máa ń rántí àwọn àdéhùn mi ni pé kì í dẹ́ ṣe nǹkan tó máa ń wà láàfùn mi, torí èmi tí mo bá ti ṣàdéhùn, mo máa ń make sure pé mo dẹ̀ mú àdéhùn mi yẹn ṣe. Torí tí mo bá dẹ̀ mọ̀ pé mi ò dẹ̀ ní mú àdéhùn ṣe, mi ò dẹ̀ kí n ṣe wọ́n. So tí mo bá ti bá yàn sí àdéhùn báyìí, nǹkan tí mo máa ń kọ́kọ́ ṣe ni mo máa ń fi sí ọkàn mi pé, "à mo dẹ̀ ṣe àdéhùn kíni kan kíni yìí fún lágbájá o." So nǹkan tó yẹ kí n dẹ̀ mú ṣẹ ni. So bí mo ṣe máa ń ṣe àwọn àdéhùn mi nìyẹn. Torí àdéhùn ṣiṣẹ́ nǹkan tó dẹ̀ ṣe pàtàkì ni, à ó yẹ kí wọn mú àdéhùn ṣẹ.

Ẹ̀ẹ̀kan ni mo máa ń wo ojú àwòrán lójúmọ́, torí wíwo ojú àwòrán yẹn kì í ṣe nǹkan tí mo jẹ̀ lé ní mo fẹ́ràn láti máa ṣe dáadáa. So nǹkan tó bá ti mo máa ń fi ń wo ojú àwòrán ni ẹ̀ẹ̀kan lójúmọ́ ni. Àti tí mo bá fẹ́ wo ojú àwòrán igán, nǹkan tí mo máa ń ṣe ni wipé bọ́ya mo dẹ̀ lé fẹ́ tún fílà mi ṣe. Tí bá ṣe fílà mi tí mo bá fẹ́ tún ṣe, èmi ò dẹ̀ kí ń wo ojú àwòrán lójoojúmọ́ rárá rárá. So tí mo bá ti wo, nǹkan tí mo máa ń ṣe ni ẹ́ tí mo bá ti tún filà mi ṣe báyìí, mi ò dẹ̀ ní wo tí ó tun di ọjọ́ kejì kí n tó wo ojú àwòrán yẹn.

Bi mo ṣẹ́ máa ń pa pàrọ̀ ọkàn nígbà tí iṣẹ́ bá pọ̀. Kì í ṣe nǹkan tó dẹ́ ẹ wá, tó dẹ́ ẹ tóbi dáadáa torí iṣẹ́ ọ̀tún tẹ̀ yan ni láti ṣè nìyẹn. Tí wọ́n bá ti fún'yan ni iṣẹ́, èèyàn máa ṣe iṣẹ́ náà ni. Ìgbà mí nbe to je pẹ̀ wọ́n máa fún'yan niṣẹ́, ọkàn èèyàn ó bàjẹ́, but kọ̀dẹ́ sì bí èèyàn ṣe máa ṣe, èèyàn máa ṣe iṣẹ́ náà gan-an ni. Orí tí èèyàn bá ṣe iṣẹ́ náà, so nǹkan tó fàá tí mo dẹ̀ kí n fẹ́ kí ọkàn mi bàjẹ́ dáadáa nìyẹn. Tí mo bá dẹ̀ ti rí ara mi nínú irú àkókò yẹn, so mo máa ń ṣe nǹkan tó dára láti mọ̀ pé iṣẹ́ náà kò dẹ̀, kò dẹ̀, kò dẹ̀, kò dẹ̀ pọ̀jù, à kò dẹ̀ bà mí lọ́kàn jẹ.

Ah, bẹ́ẹ̀ni o, mo dẹ̀ fẹ́ran àwọn àlọ́ ìpanilẹ́rin dáadáa. Ó dẹ́ wà nínú àwọn nǹkan tó máa ń fún mi ní fàájì. Àwọn àlọ́ ìpanilẹ́rin yẹn tó rí, nǹkan tó jẹ́ dára fún ara ènìyàn ni àti pé nǹkan tí mo fẹ́ran kí ń máa gbọ́ dáadáa ni. So, mi ò dẹ̀ kí ń ṣeré pẹ̀lú àwọn àlọ́ ìpanilẹ́rin yẹn rárá, rárá, rárá. Mo fẹ́ran wọ́n dáadáa. Mo máa ń gbádùn àwọn àlọ́ ìpanilẹ́rin yẹn torí àwọn nǹkan tó dẹ́ ṣe pàtàkì láti ṣe ni. Àń-- nǹkan tó, tó dẹ́ dùn ni pé àwọn àlọ́ ìpanilẹ́rin yìí mo dẹ́ ṣé dáadáa, mo máa ń gbádùn wọn gidi gan-an ni.

Ah, ìgbà tí mo gun ọkọ̀ Àkúré kẹ́yìn, ó ti pẹ́ gan-an ni o. Torí èmi, mi ò dẹ̀ lé rántí gan-an, mi ò dẹ̀ lé rántí ìgbà tí mo gun ọkọ̀ Àkúré kẹ́yìn. Torí ọkọ̀ Àkúré yìí, a máa ń rí wọn dáadáa ní abúlé ni, a dẹ̀ kí ń rí wọn ní ìlú. Èmi sini ó ti pẹ́ tí mo lọ sábulé. So, ǹkan tó fa tí mo dẹ̀ lé fi sọ pé ìgbà yìí ni mo dẹ̀ gun ọkọ̀ Àkúré kẹ́yìn. Ó ti pẹ́ dáadáa gan-an ni tó jẹ́ pé mi ò dẹ̀ lé rántí ìgbà náà. Ìgbà tí mo gun ọkọ̀ Àkúré yẹn kẹ́yìn, ǹkan tó dẹ́ ti pẹ́ dáadáa ni. Ó ti bẹ́ gidi gan tí mo ti gun kẹ́yìn.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣèwádìí àwọn alábàáṣiṣẹ́ torí ó dẹ́ wá nínú àwọn ǹkan tó dẹyẹ kí èèyàn ò ṣe. Kì i ṣe pé èèyàn kan máa ṣe, ẹn, alábáṣiṣẹ́pọ̀ pẹ̀lú àwọn èèyàn tó dẹ̀ mọ̀ wọ́n ni èèyàn need láti lọ ṣe ìwádìí lórí wọn torí ǹkan tó dẹ̀ ṣe pàtàkì dáadáa ni. Kò dẹ̀ sí dí èèyàn bọ̀ máa, kò dẹ̀ sí bí o ṣe máa bá èèyàn ṣiṣẹ́pọ̀ tó dẹ̀ ní wá àwọn ìwádìí lórí ẹ. Kò dẹ̀ mọ̀ pé báyìí lágbájá èèyàn dáadáa ni àbí lágbájá bí lágbájá ṣe wà ní. So ìwádìí yẹn ǹkan tó dẹ̀ ṣe pàtàkì dáadáa ni, so a máa ń ṣèwádìí.

Bí mo ṣe máa ń kojú àsìkò ìparí ọ̀sẹ̀ ni pé gbogbo ìgbà yẹn mo máa ń ṣe nǹkan tó pé ó yẹ kí n ṣe nítorí ìparí ọ̀sẹ̀ yẹn, eeyan ni láti sinmi. Ìgbà mí mo mo fẹ́ kí n lè lọ sọ́jà kí n ra àwọn nǹkan bóyá àwọn nǹkan kékèèké tó dè ti tán fún mi. So, nǹkan tí mo máa ń ṣe nígbà tí mo bá kojú àsìkò ìparí ọ̀sẹ̀ iyẹn ni mo máa ń ṣe àwọn nǹkan kanjúkanjú. Mo máa ń ṣe, mo máa ń make sure ti mo dè ṣe nǹkan tó yẹ kí n ṣe torí kí n dè fi ibi iṣẹ́ náà lẹ́ kìn lọ gbádùn ìsinmi ìparí ọ̀sẹ̀ mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣiṣẹ́ láti ilé torí àwọn iṣẹ́ mi ń bẹ tọ́je pé, èèyàn ńlá ti ṣe wọ́n láti ilé ni, so irú iṣẹ́ bá yẹn, láti ilé ni mo máa ń ṣe wọ́n torí nǹkan tó dé ṣe pàtàkì ni, nǹkan tó yẹ kí èèyàn ṣe ni, nǹkan tó bá ti mo máa ń fi ṣe irú àwọn iṣẹ́ yẹn láti ilé nìyẹn. So tí iṣẹ́ bá tún pọ̀ gan níbi iṣẹ́ àti ìpárìí ọṣẹ bá ti wá, iru àwọn iṣẹ yẹn, mo máa ń kó wọn lọ sílé kí n dẹ̀ lọ ṣe wọ́n. Àbí ìgbà mí bọ́ya òjò ń rọ̀, só kalukú, a máa ṣiṣẹ́ láti ilé ni.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe àtúnlo ǹkan, ṣùgbọ́n àtúnlo ǹkan yí kì í ṣe gbogbo ìgbà ni mo máa ń ṣe. Àwọn ìgbà kan bẹ́ẹ̀ tó jẹ́ pé mo dẹ̀ le ṣe àwọn àtúnlo ǹkan yẹn, àtúnlo ǹkan yí, ǹkan tó dẹ̀ ní pàtàkì fún èèyàn láti ṣe ni. So ǹkan tọ́fà tí mi dẹ̀ kí n fi àwọn àtúnlo ǹkan yẹn ṣeré nìyẹn. Mo máa ń ṣe wọ́n dáadáa, mo máa ń ṣe wọ́n bótiye kí n ṣe àwọn ǹkan yẹn. So bí àwọn àtúnlo ǹkan ṣe wà fún mi nìyẹn. Mo fẹ́ràn kí n máa ṣe wọ́n, mo máa ṣí wọ́n dáadáa, a máa ń gbádùn àti lò wọ́n.

Ọjà ni wọ́n máa ń lọ sí ra nǹkan, torí àwọn nǹkan mi, wọn ò dẹ́ kí wọ́n lọ́jà. Àń, ǹkan tó dẹ̀ da, èèyàn lè rí àwọn nǹkan tó dẹ́ ṣe pàtàkì lọ́jà dáadáa. Torí ǹkan tó fa tí mo fẹ́ràn kí ń máa lọ ra àwọn nǹkan ní ọjà nìyẹn, mi ò dẹ́ kí ń ṣéré pélù rí ra nǹkan lọ́jà. Torí ríra nǹkan lọ́jà yẹn, ǹkan tó dẹ̀ ṣe pàtàkì dáadáa ni. Torí ǹkan tó fa tí mo fẹ́ràn kí i máa lọ ra àwọn nǹkan ní ọjà nìyẹn, mi ò dẹ́ kí ń ṣeré pélù rí ra nǹkan lọ́jà. So, ǹkan tó fa tí mo fi fẹ́ràn kí n máa ra àwon nkán ní ójá níyen.

Bí mo ṣe máa ń ran àwọn ènìyàn lọ́wọ́ ni pé, ríran ènìyàn lọ́wọ́ nǹkan tó dẹ̀ ṣe pàtàkì dáadáa ni. So nǹkan tó ọ̀fa tí mo máa ń fi ń ran àwọn ènìyàn lọ́wọ́ gidi gan-an nìyẹn. Àbí mo ṣe máa ń ràn wọ́n lọ́wọ́ ni pé tí mo bá ti, gbogbo ẹni tó bá ní ràn-- tó dẹ̀ ní ìrànlọ́wọ́ tí ẹ̀yàn bá ti rí, mo máa mọ̀ pé ká làgbájá ó dẹ̀ ní ìrànlọ́wọ́. So kí í ṣe pé ẹ̀yàn lọ máa ń rànlọ́wọ́ níwájú àwọn ènìyàn ni, mo máa lọ wá ibi tí kò dẹ̀ ṣẹ́ni kankan máa dẹ̀ lọ rán lọ́wọ́ ní irú ibẹ̀ yẹn. Torí nǹkan tó dẹ̀ da kẹ́yàn ṣe ni àti pé nǹkan tí mo máa ń gbádùn àti ṣe ni. Ìrànlọ́wọ́ nǹkan tó dẹ̀ ṣe pàtàkì dáadáa ni àti pé nǹkan tó dẹ̀ da kẹ́yàn ṣe ni.

Mi ò dẹ́ fẹ́ràn àwọn ìbàdí lóríí fóònù dáadáa torí ìbàdí orí fóònù yẹn mi ò dẹ́ lè ní ǹkan tí mo ń gbádùn dáadáa ni. So bí kínní náà ṣe wà fún mi nìyẹn. Mi ò dẹ́ fẹ́ràn ibàdí náà gidi gan. Mo ń kọ máa ṣe ǹkan tó yẹ kí n ṣe ni. Torí ìpàdé orí fóònù yẹn, àwọn ǹkan tí wọ́n dẹ́ ṣe pàtàkì ni àwọn ǹkan tí wọ́n dẹ́ dá kí èèyàn máa ṣe ni. So toh ìgbà míì mo dẹ́ lè ṣe ìgbà míì mi ò dẹ́ kin ṣe tí èèyàn bá fẹ́ ṣe ìpàdé orí fóònù yẹn, mi ò dẹ́ ní ṣe, tí mo bá fẹ́ ṣe, mo máa ṣe.

Bẹ́ẹ̀ni, mo lè fẹ́ràn kí n máa pín oúnjẹ mi. Tí oúnjẹ náà bá dé tún pọ̀ dáadáa gan, mo jẹ fẹ́ràn kí n máa pín, torí ǹkan tó da kí èèyàn máa ṣe ni, àwọn ẹlòmíràn lè fẹ́ràn pé wọ́n máa fẹ́ràn àti jẹ oúnjẹ èèyàn. So tí wọ́n bá ti rí pé mi boyá lagbájà fẹ́ jẹ oúnjẹ mi, so mo máa pín oúnjẹ náà pẹ̀lú ẹ̀. Torí pínpín oúnjẹ yẹn ó dẹ̀ dára kìí ṣe ǹkan tí ó dẹ̀ dáa ni. So èmi sì ní mo dẹ̀ kí n ṣeré pẹ̀lú pínpín oúnjẹ náà. So tí wọ́n bá ti ráyà mi ní àìtọ́ pé ó dẹ̀ kí n jẹ pín oúnjẹ mi pẹ̀lú èèyàn, so irú ìgbà yẹn mo máa pín oúnjẹ mi pẹ̀lú àwọn èèyàn.